Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn jùlọ nínú yàrá mi ni ìgbónájẹ́jẹ́ tí kò gboná jù, tí kò sì tutu jù. Mo fẹ́ kí yàrá mi jẹ́ ibi tí mo lè sinmi dáadáa lẹ́yìn ọjọ́ pípẹ́. Nítorí náà, ìgbónájẹ́jẹ́ yàrá ṣe pàtàkì púpọ̀ fún mi. Bí yàrá bá gboná gan, ara mi máa ń rẹ̀, inú mi kì ń dùn, mi ò sì lè sùn dáadáa. Bákan náà, bí yàrá bá tutu jù, ara mi máa ń tutu, mo sì lè, mo sì lè ní ìṣòro ìlera. Ìdí nìyẹn tí mo fi fẹ́ ìgbónájẹ́jẹ́ tó wà ní àárín. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń lo fan nínú yàrá mi. Fan rọrùn láti lò, kò sì jẹ́, kò jẹ́, kò jẹ́ iná púpọ̀. Nígbà tí ojú ọjọ́ bá jẹ́ pé kò gboná gan, fan dà púpọ̀ fún mi. Ó ń jẹ́ kí afẹ́fẹ́ máa rìn kiri nínú yàrá, ó sì dín oorun kù díẹ̀. Nígbà tí mo bá tan fan, ara mi máa ń rí ìtùnú, mo sì lè ka ìwé, lo fóònù mi tàbí ṣiṣẹ́ díẹ̀ láìní ìṣòro. Fan tún dà fún mi ní alẹ́ torí pé mo lè sùn pẹ̀lú rẹ̀ láìní kíkan ara tàbí ìtutu tó pọ̀ jù. Ní àkókò tí ooru bá pọ̀ gan, pàápàá jùlọ ní àsìkò ooru, mo máa ń lo AC. AC ń ṣiṣẹ́ dáadáa láti mú yàrá tutu, ó sì jẹ́ kí afẹ́fẹ́ inú yàrá dára. Nígbà tí mo bá padà láti ibi iṣẹ́ tàbí láti ìrìnàjò tí mo sì bá wọ, bá, tí mo bá wọ yàrá tí AC wà, mo máa ń rí ìtùnú lẹ́sẹ̀kẹsẹ̀. Ara mi máa ń balẹ̀, ọpọlọ mi máa ń sinmi, mo sì máa ń ní ìmọ̀lára àlàáfíà. Nípasẹ̀ AC, mo lè sùn dáadáa ní alẹ́ nítorí pé ooru kò ní dà mí lóró. Síbẹ̀, mi ò fẹ́ kí AC tutu jù. Mo máa ń ṣètò rẹ̀ sí ìpele tó bá mi, tó bá mú mi. Bí AC bá tutu gan, ara lè máa tú, ara lè máa tutu, ìmú lè dí tàbí kí n bẹ̀rẹ̀ síi tutọ́. Ìdí nìyẹn tí mo fẹ́ ìṣàkóso tó dáa. Nígbà mi, mo máa ń tan AC fún ìṣẹ́ju díẹ̀. Lẹ́yìn náà, mo máa paá, mo sì tan fan dípò rẹ̀. Èyí ń ràn mí lọ́wọ́ láti fi owó iná pamọ́ kí n sì tún rí ìtùnú. Ní yàrá mi, ìgbónájẹ́jẹ́ kì ń ṣe ohun kan ṣoṣo. Mo tún fẹ́ kí afẹ́fẹ́ yàrá mọ́ kí férésé lè ṣí díẹ̀. Ní àkókò tí ojú ọjọ́ bá dá, afẹ́fẹ́ tuntun jẹ́ kí yàrá dùn si, ó sì mú kí n ní ìlera dáadáa. Nígbà tí afẹ́fẹ́ bá dá, tó bá dá, láti tan fan tàbí AC fún púpọ̀. Lẹ́yìn náà, ohun pàtàkì jùlọ fún mi ni pé yàrá mi jẹ́ ibi tí mo ti lè sinmi, rọ̀ àti tún agbára ara mi ṣe. Ìgbónájẹ́jẹ́ tó dáa jẹ́ kí n ní ìmúra sílẹ̀ dáadáa fún ọjọ́ mí ì, ó sì jẹ́ kí n máa ní ìtùnú ní gbogbo àkókò. Ní ìgbà tí ìgbónájẹ́jẹ́ yàrá bá dá, inú mi máa ń dùn, mo sì máa ń ṣiṣẹ́ dáadáa. Ní ìparí, mo lè sọ pé fan àti AC ni mo fẹ́ràn jùlọ fún ìgbónájẹ́jẹ́ nínú yàrá mi, ṣùgbọ́n mo máa ń lò wọ́n pẹ̀lú ìmọ̀ràn àti ìṣàkóso. Mo yàn èyí tí ojú ọjọ́ àti àkókò bá jẹ́. Ohun tí mo ní wà ní ìtùnú, ìsinmi àti àlàáfíà nínú yàrá mi. Gbogbo àwọn wọ̀nyí ni mò ń wá torí yàrá ni, ni ibi tí mo ti máa ń lo àkókò púpọ̀ jùlọ.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn ri, Mo rántí ìgbà àkọ́kọ́ tí mo gun ọkọ̀ ojú ìrìn dáadáa. Nígbà yẹn, inú mi dùn, inú mi sì tún kún fún ìrònú díẹ̀ torí mi ò tí mọ̀, mi n tí mọ̀ dáadáa bí ó ṣe máa rì. Ṣùgbọ́n nígbà tí mo wọ inú ọkọ̀ ojú ìrìn, mo rí pé ohun gbogbo dáa, kò sí ìṣòro kankan. Àwọn ènìyàn jókòó dáadáa, gbogbo wa sì dúró de àkókò tí ọkọ̀ yóò bẹ̀rẹ̀ sí í rìn. Nígbà tí ọkọ̀ ojú ìrìn bẹ̀rẹ̀ sí í lọ, mo rí i pé ó ń rìn lọ́ralọ́ra ní ìbẹ̀rẹ̀, lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ sí ni yára díẹ̀. Mo jókòó lórí àga, mo sì wo nǹkan láti fèrèsé. Mo rí igi, mo rí ilé, mo rí ọ̀nà pẹ̀lú. Gbogbo èyí mú kí ìrìnàjò dùn sí mi. Mi ò rẹ̀, mi ò sì ní ìbànújẹ́ kankan. Ohun tí mo tún fẹ́ràn nípa ọkọ̀ ojú ìrìn ni pé kò sì, kò sì dúró pípẹ́ bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lórí. Ó kàn ń lọ, a kàn ń lọ láìsí wàhálà. Afẹ́fẹ́ inú ọkọ̀ dáa, kò gbóná, kò sì tutù jù. Mo lè jókòó ní ìtùnú, mo sì lè ro ara mi dáadáa. Nígbà tí a dé ibi tí mò ń lọ, mo rí i pé àkókò ti lọ kíákíá. Ó dàbí pé ìrìnàjò kò pẹ́ rárá. Èyí ló mú kí n mọ̀ pé ọkọ̀ ojú ìrìn dáa gan fún ìrìnàjò. Láti ìgbà yẹn, bí mo bá ní àǹfààní láti tún gun ọkọ̀ ojú ìrìn, inú mi má ń dùn torí mo mọ̀ pé ìrìnàjò yóò rọrùn, yóò sì dáa fún mi. Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn rí, mo dẹ̀ fẹ́ran àkókò náà gan ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mo jẹ́ ẹni tó fẹ́ràn láti rò bí ǹkan ṣe ń lè dára síi níbi iṣẹ́ tàbí níbi tí mo bá wà pẹ̀lú àwọn ènìyàn mi. Mi ò kan máa ń ṣe ohun tí a sọ fún mi lásán. Mo máa ń wò bí ǹkan ṣe ń lọ, mo sì máa ń ronú pé ṣé a lè ṣe ní ọ̀nà mi tó dára ju èyí lọ. Nígbà tí irú ẹ̀rọ bẹ́ẹ̀ bá wá sí ọkàn mi, mi ò máa ń pa, mi máa ń pamọ́ ra èmi nìkan láéláé. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ǹitẹ́lọ́rùn, mi ò máa ń yára sọ̀rọ̀, mi ò sì máa ń fi ara mi ga. Mo máa ń bẹ̀rẹ̀ lọ́ra lọ́ra bí pé ẹjọ́ ọ́, mo ní ẹ̀rọ kan tàbí ṣé, ṣé ẹ rò pé a lè ṣe dára dára ju bẹ́ẹ̀ lọ. Nígbà tí mo bá sọ báyìí, ó máa ń jẹ́ kí àwọn ènìyàn ní ìtùnù kí wọ́n sì fẹ́ tè ti sí mi. Mo tún máa ń fẹ́ràn láti gbọ́ ohun tí àwọn ènìyàn mi ń sọ. Mi ò gbàgbọ́ pé ẹ̀rọ mi nìkan ni, ẹ̀rọ mi nìkan ni ó dáa. Ọ̀pọ̀ ìgbà ẹ̀rọ ẹni, ẹni mi máa ń da gan, mo sì máa ń kọ́ ǹkan tuntun láti inú rẹ̀. Nígbà tí mo bá rí pé ẹ̀rọ ẹni mi dà ju tèmi lọ, mi ò ní ìṣòro láti gbà. Fún mi ohun pàtàkì ni pé kí iṣẹ́ lọ dáadáa. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, ó máa ń jẹ́ kí gbogbo wa ròpọ̀. A máa ń rí ọ̀nà tuntun, a máa ń rí ohun tí a kò ní tẹ́lẹ̀. Èyí máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn kí a sì máa ń ṣiṣẹ́ pẹ̀lú ayọ̀. Mo tún rí pé ó máa ń mú kí ìbáṣepọ̀ láàárín wa dáa torí pé gbogbo ènìyàn rí pé à ń gbọ́ ara wa. Ni gbogbo ìgbà, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè torí mo gbàgbọ́ pé bí a bá ń pín ẹ̀rọ wa pọ̀, bí a bá pín ẹ̀rọ wa pọ̀, a lè ṣe ǹkan dáadáa ju bí a ṣe ń ṣiṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀. Èyí ń ràn mí lọ́wọ́ nínú iṣẹ́, ó sì tún ń ràn mí lọ́wọ́ nínú ìgbésí ayé mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Nígbà tí mo bá ń rin ìrìn-àjò pẹ̀lú ọkọ̀ mi, mo máa ń múra nǹkan tó rọrùn láti jẹ kí n lè jẹun lẹ́yìn ìrìn-àjò. Tó pé, mi ò fẹ́ kí n mọ́ ọ ní àkókò kankan láti jẹun nílé tàbí kí n mọ́ rẹ̀ ara mi. Nítorí náà, mo máa ń dá àwọn nǹkan tó rọrùn sílẹ̀ ní ọ̀wọ̀ mi bí i biscuits, àkàrà, ìrẹsì pẹ̀lú ẹ̀fọ́, omi múmu tàbí fruit díẹ̀. Nígbà mìí, mo tún máa ń ra nǹkan láti ọjà tàbí ìta ọkọ̀ bí mo ṣe ń lọ, torí pé ó rọrùn, ó sì yara. Nígbà tí mo bá ń jẹun nínú ọkọ̀, mo máa ń gbìnmọ̀ kí n lè jẹun ní ìtùnú. Mo máa ń dá ara mi lórí àga, mo sì máa ń gbé nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kí n lè kó gbogbo nǹkan tó wù mi jọ. Mo tún máa ń ṣe ìpinnu pé mi ò ní fi owó tàbí nǹkan mi bàá ṣe ìrìn-àjò. Èyí máa ń jẹ́ kí ìrìn-àjò rọrùn, kí ara mi sì má balẹ̀. Nígbà mìí, mo máa ń ṣe àfikún sí ìrìn-àjò náà pẹ̀lú fífi orin irọrùn sílẹ̀ torí pé mo fẹ́ kí gbogbo ìrìn-àjò jẹ́ ayọ̀. Bí mo ṣe ń jẹun, mo máa ń gbọ́ orin, mo sì tún lè ro ohun tí mo ní láti ṣe lẹ́yìn tí mo bá dé ibi tí mò ń lọ. Mo máa ń mọ̀ pé bí mo bá jẹun dáadáa, mo máa ní agbára láti gba iṣẹ́ tàbí ìpinnu tí mo ní lọ́jọ́ náà ṣe. Bí ìrìn-àjò bá pẹ́, mo tún máa ń fi àkókò ṣe ààyè fún ara mi láti sinmi lẹ́yìn tí mo bá jẹun. Mi ò fẹ́ kí ara mi ní rírí pé kò ní ìtùnú, torí náà gbogbo ohun tí mo ṣe nínú ọkọ̀ jẹ́ fún ìtùnú mi, láì fi ara mi ṣe ìdámu. Nígbà tí mo bá dé ibi tí mò ń lọ, mo máa ri pé àjò náà dára. Mo sì ní ìmọ̀lára pé mo ti lo àkókò náà dáadáa, torí pé mo jẹun, mo sì sinmi dáadáa nígbà ìrìn-àjò náà. Ní ìparí, jẹun nínú ọkọ̀ mi jẹ́ ohun tó ṣe pàtàkì fún mi. Ó jẹ́ kí ìrìn-àjò rọrùn, ó fún mi ní agbára, ó sì jẹ́ kí ara mi balẹ̀. Mo máa ń múra sílẹ̀, mo máa ń fi ohun tó rọrùn sílẹ̀ fún ara mi, mo máa ń sinmi dáadáa kí ìrìn-àjò lè jẹ́ ayọ̀ àti ìtùnú fún mi. Èyí ni àpẹẹrẹ bí mo ṣe máa ń jẹun nínú ọkọ̀ mi lójoojúmọ́, torí pé fún mi, ìtùnú àti àlàáfíà ṣe pàtàkì jùlọ. Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi.

Mo lè ṣe oúnjẹ bí ìsèpọ̀ ìrẹsì pẹ̀lú ẹ̀fọ́, àmàlà pẹ̀lú ẹ̀wà, iyán pẹ̀lú ẹ̀fọ́ àti ata díndín àti àkàrà. Nígbà tí mo bá ń ṣè é, mo máa ń tẹ̀lé gbogbo ìlànà, mo sì máa ń ṣọ́ra kí nǹkan má bàjẹ́. Mi ò kan fi omi tàbí epo pò ó jù, mi ò sì fi ohun èlò ṣe ju ohun tó yẹ lọ. Nígbà tí mo bá ń ṣe ìrẹsì pẹ̀lú ẹ̀fọ́, mo máa ń san ìrẹsì dáadáa, mo máa ń yọ gbogbo nǹkan tó lè jẹ́ kòkòrò, mo sì máa ń fi ẹ̀fọ́ àti ata ṣe pẹ̀lú ìṣọ́ra. Ìtẹ́lọ́rùn mi jùlọ, ìtẹ́lọ́rùn mi jùlọ ni pé oúnjẹ tí mò ń ṣe máa ń dùn, kò sí ẹnikẹ́ni tó máa ń kà sí ìṣòro. Bí mo ṣe ń ṣe àmàlà pẹ̀lú ẹ̀wà, mo máa ń mú àmàlà rọrùn, mo máa ń rọ ẹ̀wà dáadáa kí gbogbo adùn rẹ̀ lè kún fún àkókò. Mi ò fẹ́ kí nǹkan dàbí bí, dàbí pé kò rọrùn tàbí pé kì í, kì í dùn. Ní gbogbo ìgbà, mo máa ń ṣọ́ra pé oúnjẹ tí mò ń ṣe máa ń jẹ́ kí ènìyàn ní inú, inú dídùn. Mo tún mọ, mo tún mọ bí a ṣe ń ṣe àkàrà dáadáa. Mo máa ń ya búrẹ́dì náà dáadáa, mo máa ń fi ìṣélé àti ìṣọ́ra ṣe torí pé àkàrà tó dáa jẹ́ kí gbogbo ènìyàn fẹ́ jẹun. Bí mo ṣe ń ṣè é, mo máa ń rántí pé gbogbo nǹkan ní ìdí rẹ̀, kí gbogbo oúnjẹ lè dùn àti kún fún adùn. Ní kíkún, mo lè sọ pé mo mọ bí a ṣe ń se oúnjẹ dáadáa, mi ò sì fi nǹkan sílẹ̀ tó lè bàjẹ́. Mo fẹ́ kí gbogbo nǹkan tó bá jẹ́ jẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn kí gbogbo ènìyàn ní inú dídùn àti ìtùnú. Mo máa ń lo gbogbo ìmọ̀ àti ìrírí mi láti jẹ́ kí oúnjẹ tó bá wà lọ́wọ́ mi máa jẹ́ dáadáa gan an ni.

Mo kẹ́yìn ní àlabùrúkú ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ṣẹlẹ̀ ní alẹ́ kan lẹ́yìn ọjọ́ tó kún fún ìrònú àti ìṣe púpọ̀. Ní ọjọ́ yẹn, mo ní ọ̀pọ̀ ohun tí mò ń rò ní ọkàn mi. Mi ò sì lè dá ara mi lójú pẹ̀lú ìtùnú. Nígbà tí mo bá sùn, àla bùrúkú wá, ó sì ṣe dàbí pé ohun tí mò ń rò àti ìbànújẹ́ mi ló hàn nínú rẹ̀. Ní alẹ́ yẹn, mo rí ohun, ohun tó ṣe yàtọ̀ sí gbogbo àlà tí mo ti rí tẹ́lẹ̀. Ó dàbí pé mo wà nínú àyíká tí mi ò mọ̀. Mo sì rí ohun tó dàbí ìṣẹ̀lẹ̀ tó nira. Mi ò mọ̀ bóyá ó yẹ kí n bẹ̀rù tàbí kí n kọ̀ rán tí pé kí n ṣe kiri, ṣùgbọ́n mo gbìmọ̀ fúnra mi, mo sì rántí pé gbogbo àlà kìí ṣe ohun tó ṣẹlẹ̀. Lẹ́yìn tí mo jí, mo ṣe àkíyèsí pé kò sí nǹkan tó burú tó ṣẹlẹ̀. Ó jẹ kó yé mi pé àla bùrúkú wá nígbà tí ara àti ọkàn bá rẹ̀ tàbí tí mo bá ní ìrònú púpọ̀. Mo tún rí pé ó lè jẹ́ ẹ̀kọ́ fún mi kí n lè mọ bí mo ṣe lè tọ́jú ara mi ní ọjọ́ tó ń bọ̀. Nígbà mi, mo máa ń rántí àlà ìyẹn kí n lè kọ́ ẹ̀kọ́ lára rẹ̀. Mo mọ̀ pé tí mo bá sinmi dáadáa, tí mo bá sì rántí ohun rere, àlabùrúkú kì í ní ipa tó burú. Mo tún máa ń gbìmọ̀ fún ara mi kí ọkàn mi lè balẹ̀, kí n lè jẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ jẹ́ ìrírí tí ó kọ́ mi lára. Ní gbogbo ìgbà, àlabùrúkú máa ń wá nígbà tí mo bá rẹ̀, tí mo bá ní ìrònú púpọ̀ tàbí tí ara mi kò bá balẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣe bọ̀, mo sì lè ṣe àfiyèsí rẹ̀ bí ẹ́kọ. Mo tún lè fi ìmọ̀lára rere rọ̀ ara mi kí gbogbo ọjọ́ tó ń bọ̀ lè dára. Ní ìparí, mo lè sọ pé àla bùrúkú kò kẹ́yìn ọ̀sẹ̀, kò kọjá, jẹ́ ìrírí tó kọ̀ mí lára pé kì n ṣe gbogbo ohun tó ṣẹlẹ̀ lójú orun ni gidi. Ó tún fi hàn pé mo lè tọ́jú ọkàn mi, mo lè sinmi, mo sì lè rìn lójú ọjọ́ pẹ̀lú ìmọ̀lára rere.

Rárá o, mi ò ní irùgbọ̀n torí pé mo jẹ́ obìnrin. Mo jẹ́ irú obìnrin tí kò ní rùgbọ̀n. Ní gbogbo ìgbà mo máa ń ṣọ ara mi dáadáa, mo sì máa ń fọ irun mi. Mo máa ń ṣe ìtọ́jú ara mi láti jẹ́ pé mo wà lórí ìtọ́jú. Mi ò ní irùngbọ̀n rárá torí pé irùngbọ̀n jẹ́ ti àwọn ọkùnrin mo sì jẹ́ obìnrin. Ní gbogbo ìgbà mo mọ̀ pé kò sí ìṣòro kankan pé mi ò ní irùngbọ̀n torí pé kò yẹ fún obìnrin láti ní irùngbọ̀n. Ara tó da kí ó sì jẹ́ pé ara wa dára. Nígbà tí mo bá wo ara mi, mo rí pé gbogbo ǹkan wà lórí ìtọ́jú, mo sì ní ìtẹ́lọ́rùn pé mi ò ní irùngbọ̀n. Mo tún mọ̀ pé bí mo ṣe ń jẹ́ obìnrin, kì í ṣe ohun tó yẹ kí n ní rùgbọ̀n. Ó jẹ́ ohun àtọ́kànwà pé àwọn ọkùnrin ní rùgbọ̀n. Ní gbogbo ìgbà mo máa ń fi ìtọ́jú ṣe ìtàn fún ara mi kí gbogbo ohun tó bá wà lórí ara mi lè da àti kí gbogbo ọjọ́ mi lè rọrùn.